Mo fẹ́ràn láti má a wo ìràwọ̀ púpọ̀ torí tí ó bá di àṣálẹ́ àti rí ìràwọ̀, ó ma hán kẹ́tẹ́kẹ́tẹ́ ní ìlú tí mò ń gbé. Tó bá wá rí ìràwọ̀ náà tán, yóò mú àwọn èrò kan wá sí ọkàn rẹ wípé: àh! Báwo ni Olúwa ṣe dá ayé?

Bẹ́ẹ̀ni, Orúkọ mi wà ní ifi sílẹ̀ ní ilé ìdárayá. Ilé ìdárayá ni ibi tí a ti ń gba fẹ́, ta a ti ń fi ọkàn rẹ ní bale lẹ́yìn ìgbà tí a bá ṣiṣẹ́ pẹ́, níbi iṣẹ́. Orúkọ mi wà ní ilé ìdárayá tó mẹ́ta sí mẹ́rin. Ibẹ̀ ni mo ti máa ń fi ọkàn mi balẹ̀ lẹ́yìn ìgbà tí mo bá ti ṣiṣẹ́ gan-an.

Ìgbà mẹ́rin ni mo máa ń ní ipàdé lọ́sẹ̀ẹ̀sẹ̀. Àwọn ìpàdé náà sì fara jọ ara wọn díẹ̀. Ìpàdé níbi iṣẹ́ mi, ìpàdé níbi ọjà mi, ìpàdé ní ṣọ́ọ̀ṣì àti ìpàdé ní àárín àdúgbò tí mò ń gbé. Àwọn ìpàdé náà wà fún ìmúdàgba sókè.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ago ọwọ́. Ago ọwọ́ wà fún ẹ̀ṣọ́ ara. Ó máa ń mú kí ẹ̀ṣọ́ ara kó pé. Ta bá mmaa ti wọ lá tòkè, tí mo dé bí apá, màá fi ago ọwọ́ mi, mi máa fi si. Tí ó dàbí ti ele tó wà ní ọrùn àti eléyìí tí mo wọ̀ sí ẹsẹ̀. Ó máa ń mú kí gbogbo ara kó mu kó pé nígbà tí ń bá ń já.

Kíkóju ìṣòro níbi iṣẹ́, ó pín sí ọ̀pọ̀lọpọ̀, ọ̀pọ̀lọpọ̀ ibi. Níbi iṣẹ́, ó lè jẹ́ àwọn ọ̀gá ni mo ní láti bá sọ̀rọ̀ láti lè kojú ìṣòro. Igbà mìíràn, àwọn tí ó bá wá tí mo fẹ́ dá lóhùn ni mo ní láti bá sọ̀rọ̀ láti kojú ìṣòro. Nígbà mìíràn, àwọn tá jọ ń ṣiṣẹ́ ni mo ní láti bá sọ̀rọ̀

Ní ibi iṣẹ́ mi, ọjọ́, oṣù kan ni mo ní fún ìsinmi ní ọdọọdún. Oṣù kan náà dẹ́ lẹ̀léyìí, wọ́n ò fún mi ní owó mi wípé mi ò ṣiṣẹ́, mo sì sinmi. Bẹ́ẹ̀ ni mo ṣe máa ń ṣe ní ìlú tí mò ń.

Bẹ́ẹ̀ni, mo ní ìwà tó dára nígbà tí mo bá ń jẹun. Torí jíjẹun, wọ́n jẹ́ kan mọ̀ wípé táa bá ń jẹun ní ọwọ́ ká má sọ̀rọ̀, táa bá ń jẹun ní ọwọ́ ká má sọ̀rọ̀, ká má bá ara wa jà, ká má gbé èrò ìbárenisọ̀rọ̀ wá.

Ọjà tuntun yóò jáde ní àìpẹ́ yìí. Nígbà tí pọ̀pọ̀ ṣíṣe ọdún bá lọ tán, àwọn èèyàn ó bọ́ sójà. Bo yá ká torí ọjọ́ kẹwàá nínú oṣù kìíní ọdún yìí, ọjà tuntun yóò jáde táwọn èèyán tún padà sójà tí wọ́n á tún máa ta ọjà wọn. Ṣugbọn torí pọ̀pọ̀ ṣíṣin ọdún tí ń bẹ níta, àwọn èèyàn ò le.

Ohun mímu tí mo fẹ́ràn jù ohùn ní juice. Ah! Juice máa dùn ún fẹ́ púpọ̀ o. Ah! Tí ó bá ti wá jẹ́ àwọn ti eléso, awọ̀n ti eléso, àwọn bí èso bí, bí ìrèké. Ah! Ó dùn gan-an yeye. Èso sì jẹ́ ohun tó máa ń fi ọkàn ẹni balẹ̀ nígbà tí ènìyàn bá dé láti ibà.

Oṣù kínní tí a wà yìí òun ni a bí mi. Ni ọdún náà lóun, oṣù kínní la bí mi. Torí bẹ́ẹ̀, oṣù kínní tá bí mi yìí òun ni mí ní màá ṣe ọjọ́ ìbí mi. Ó jẹ́ oṣù àkọ́kọ́, inú mi sì máa ń dùn torí pé oṣù tó bẹ̀rẹ̀ ọdún ni, oṣù tí nǹkan rere, ìtàn gidi máa ń bẹ̀rẹ̀ nínú ayé.

Kíkọ̀wé pẹ̀lú ọwọ́ gan ni iṣẹ́ mi. Níbi iṣẹ́ mi, awò ní gbogbo àwọn ẹ̀rọ ìsẹ̀ǹba, ẹyin, ìgbàlódé tí à ń lò yìí. Ṣùgbọ́n níbi iṣẹ́ mi náà, ẹin a máa ń kọ̀wé pẹ̀lú owó ni, ọwọ́ ni. Tí a bá ti mú òǹkọ̀wé wá pẹ̀lú nǹkan ta máa kọ sí, òun lafi máa ń kọ iṣẹ́ ní ibi iṣi.

Gbígbọ́ àwọn èrò oníbàárà mi, òun ló, ló, ló, ló ká mi lára jù, torí náà mo máa ń jẹ́ kí wọ́n sọ̀rọ̀ dáradára. Màá fi etí balẹ̀ sí gbogbo nǹkan tí wọ́n fẹ́ sọ, màá sì mú èsì tó dára, màá sì fi fún wọn. Torí níbi tí mò ń gbé, nílùú tí mò ń gbé, oníbàárà ò ní lọ já o. Torí oníbàárà bá ti wá ra já, kò sọ já.

Oṣù kini ọdún ni mo fẹ́ràn jù, torí pé òun ló bẹ̀rẹ̀ ọdún. Ikeji bíi tirẹ̀ nipẹ ọjọ́, oṣù náà ni àbí mi. Oṣù náà sì ni mo ma ń ṣe ayẹyẹ ibi mi. Ikẹta bíi tirẹ̀ tún nipẹ oṣù kini ni oṣù tó dára jù nínú ọdún, owu a pọ ní ọwọ́ mi.

Bẹ́ẹ̀ni, gbogbo fáìlì mi inú cloud ni mo máa ń fi sí. Kí sì ni cloud ká sọ ní èdè Yorùbá? Òun ni ibi tó yẹ pé inú afẹ́fẹ́ ni ó wà, tí o lè fi nǹkan pamọ́ sí. Tó yẹ pé ọjọ́ tó bá tún ti ki, ǹkan tó fi mu tó fi tó fi fi pamọ́ síbẹ̀, ọjọ́ náà wà á tún rí gbogbo ǹkan tó fi pamọ́ síbẹ̀

Ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ fún iṣẹ́ mi pọ̀ o. Ó wù mí kí n tẹ̀síwájú nínú ilé ẹ̀kọ́ mi, ṣùgbọ́n kí n tó ṣe gbogbo ìyùn, mo rí i pé tí n bá lọ ṣe àwọn, àwọn ìtẹ̀síwájú kékeré-kékeré tí ojú ọlọ́ṣù mẹ́ta, ọlọ́ṣù mẹ́rin tí mo sì gba ìwe ẹ̀rí rẹ̀ yóò ran mi lọ́wọ́ gan-an níbi iṣẹ́.

Àkókò tí òjò má a ń rọ̀ ni mo fẹ́ràn jù. Àkọ́kọ́ nínú rẹ̀ kò ní sí oru púpọ̀. Ikeji bíi tirẹ̀, èmi ni ẹ̀fọn torí ìlú tí èmi ń gbé a, ẹ̀fọn pọ̀ tó máa ń jẹ wá gan an. Ẹ̀fọn ò tún ní sí. Àkókò òjò ni mo fẹ́ràn jù nínú gbogbo òjò.

Ohun gbóògì tó máa ń fún mi ní ìtara ní ibi iṣẹ́ mi, òun ni láti tètè yára sí àwọn ènìyàn tí o bá sàárẹ̀ láti tọ́jú wọn. Ohun gbògì tó sì máa tuń jẹ́ kí n ṣe bá òun ni pé ìlera ni ọrọ̀. Ẹni tí ara rẹ̀ ò bá yá, òun ló lè mọ bí ó ti ń ṣe ni.

Oorun ọ̀sán dára pọ̀. À, ẹ má jẹ ń tàn yín. Mo máa ń sùn lọ́sàn gan an Àbí tó bá tẹ̀tù wá jẹ́ ìgbà tí òjò rọ̀ ní ọ̀sán, á, oorun náà a máa dùn yéeyee. Oorun ọ̀sán dára púpọ̀ lára. Ó máa ń mú kí ara ènìyàn balẹ̀, ó máa ń mú kí ara ènìyàn gbá yágíyágí.

Nínú ọkọ̀ nílùú Tẹ̀mi, ah! Wàa bínú torí àwọn ọlọ́kọ̀ àwọn dírẹ́bà, aah! Wọn máa ń mú ènìyàn bínú jíjọjọ. Ah! Ajajà tó bá ní owó lọ́wọ́ won tó fẹ́ gbà, ah! Mọ́ tẹ́wọ́ mọ bí i kánmọ̀ fún ọ ní owó mọ ni. Ah! Mo bínú lẹ́ẹ̀kọ̀kan.

Ní pípa ọ̀rọ̀ ọkàn, òun tó rọrùn jù ni. Tí n bá fẹ́ lọ sí ibi kan, tí mo rí pé bí mo bá lọ síbẹ̀ gan, kò kú sí nǹkan tí n mi rí mú bọ̀. Mo parọ ọkàn mi kíákíá niyùn. Mo tete parọ́ ọkàn mi niyùn o, màá tètè wá nǹkan tó da tí mo fẹ́ fi àkókò mi.

Ní fi fọwọ́ lójú mọ́ o, ìyùn gbogbo ìgbà ni. Mọ bá lọ ilé ìyàgbẹ́, mo bá bọ́ta, màá fọwọ́. Bí mo wọ́ kíṣínì, bí mo bọ́ta, màá fọwọ́. Bí mo jáde, bí mo padà wọlé, màá fọwọ́. Torí fi fọwọ́ jẹ́ ìmọ́tótó ara ẹni, mí ò sì gbọ́dọ̀ fi fi ṣere rárá.

Yàrá tí mo fẹ́ràn jù nínú ilé mi oun ní yàrá ibùsùn mi. Ah!, Ẹwo, ká má parọ́ tàn ra eni jẹ. Tó o bá fẹ́ fi ẹ̀yìn rẹ lélẹ̀, kò sinmi dáadáa, yàrá ibùsùn ló dára jù. Torí bẹ́ẹ̀ tó bá ti mu tó bá ti tọ́jú yàrá ìgbàlejò tán, yàrá ibùsùn ló tún kù toluwa ẹ gbọdọ̀ tọ́jú dáradára.

Ní jíjí lówurọ̀, ìyùn ló, ló, ló, ló dára jù. Bí mo bá tí jí lówurọ̀, tí mo mọ̀ tí mo gbàdúrà sí Ọlọ́run ọba tó jí mi ní, kú mi ní kùtùkùtù ní ayọ̀ àti àdúrà. Màá bọ́ sínú ilé, màá ṣe gbogbo iṣẹ́ inú ilé, màá bọ́ sí kísìnì, màá dáná, màá mú gbogbo iṣẹ́, màá ṣe, màá sì wo asọ òdì bí iṣẹ́

Ni kikọ lẹ́tà sí àwọn ènìyàn, ọ, lójoojúmọ́ ni mo máa ń ṣe ìyun lórí ẹ̀rọ ayélujára. Mo ti mo mo ti mo mo ti kọ lẹ́tà sí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ní òní yìí tí mo pè tí mo kí wọn kú ọdún, ayẹyẹ ọdún tó ó wà ní ìta àti bẹ́ẹ̀ náà mo tún máa ń kọ lẹ́tà pẹ̀lú ọwọ́ náà tí ì ń fi ránṣẹ́ sí àwọn.

Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn láti jókòó nínú ọkọ̀ òfurufú. O, ọkọ̀ òfurufú. Ah! Mo mọ̀ pé ní ọjọ́ kan náà, èmi náà ó jókòó nínú ọkọ̀ òfurufú torí pé àwọn ènìyàn tí máa ń ròyìn rẹ̀ ní àyíká mi. Ah! Mo sì mọ̀ pé ìgbádùn ló máa wà láti jókòó nínú ọkọ̀ òfurufú àti wípé ó dára láti yí ayé ẹni.

Ní ríra nǹkan ní ìlú mi, ibikíbi lo ti le ra nǹkan. Ìlú mi jẹ́ ìlú tó fẹ̀ gan ni. Tó bá fera nǹkan ní àárín àdúgbò, wà á ríra. Sugbon tó bá wa fẹ́ ra nǹkan ní owó ti, owó ti kò pọ̀, tí kò pọ̀ tó ti àdúgbò, o le lọ sí àwọn ọjà, àwọn ọjà tó jẹ́ pé ọjà àgbáyé.

Aago márùn-ún àárọ̀ ni mo ṣe tó agogo ìjí mi sí, torí pé ní agogo márùn-ún abọ ní àárọ̀, máa dìde, máa gbàdúrà. Nigba tí ó bá di aago mẹ́fà, maa bọ sínú ilé máa tún ṣe. Ti ó bá di aago méje, à dáná. Nigb tí ó bá fi má di aago mẹ́jọ sí aago mẹ́sàn-án, mo ti bẹ̀rẹ̀ sí í lọ ibi iṣẹ́ mi.

Ní ní lọ sí ibi iṣẹ́ mi, ìṣẹ́júù ìṣẹ́jú mẹ́ẹ̀dọ́gbọ̀n ló máa ń gbà mí láti dé ibi iṣẹ́. Torí náà ni màá ṣe rí tètè mọ̀ pé tí mo bá ti jáde nílé ní ago mẹ́jọ kó tó di ago mẹ́sàn án mo ti dé ibi iṣẹ́ náà.

À, bẹ́ẹ̀ ni, mo ti lọ sí Àgọ́rí. Ṣùgbọ́n nígbà tí mo dé bẹ̀, mo ríi wípé gbogbo ǹkan tí ó wù mí ni mo rí ní ibẹ̀. Ó sì tún jẹ́ kí òye mi nípa ohun tí ó pò kò tún fẹ̀ gan ni. À, ìrírí tó dára ni láti lọ sí ibẹ̀

Bẹ́ẹ̀ni, à, mo máa ń lo ọ̀pá ìfámúrá nígbà tí mo bá mú ohun mú, torí ó jẹ́ kí n lè máa mú ohun mú ní ojú agbo. Boyà tí mo bá lọ sí ojú agbo, níbi tí wọ́n ti ń sọ ọmọ lórúkọ, níbi tí wọ́n ti ń gbé, gbé ni níyàwó, tí wọ́n ti ń gbé ìyàwó lọ ilé ọkọ, ó sì máa ń jẹ́ kí àtimú nǹkan kómu kórórun.

Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn yíya àwòrán. Yíya àwòrán ti ẹ̀ dára lórí àwọn ẹ̀rọ amulewo tí wón ń ṣe ní àkókò yìí. Àn, ó ti wá, mo ti wá, ó ti wá, ó ti wá, ó ti wá dára púpọ̀ láti máa yà àwòrán pẹ̀lú ẹ̀rọ ìgbéléwọ́ mi. Máa yà àwòrán tó dára tí màá fi sí àwọn ẹ̀rọ ayélujára mi tó sì mọ̀ ọ́n.

Oúnjẹ òwúrọ̀ mi òun ni ìrẹsì, ata díndín, ẹja tàbí ẹran, à sì fi omi ṣe. Ṣùgbọ́n tí a bá fẹ́ ṣe bí ti àwọn bàbá wa bí wọ́n ti ń ṣe ní oko ní ayé ọjọ́un, áàá ṣé lè yẹ ká mu, ká gún iyán ní àárọ̀ kùtùkùtù, ká wá iṣu ọ̀lọ̀ tó dára, ká gún iyán ní àárọ̀ kùtùkùtù, ká mú ẹbẹ gúúsí, ká sè kó di kítipọ́kítipọ́. Ká mú ká wọ́ èfó, ẹfọ́ gúúre ká wá sí inú rẹ̀ àbí ẹfọ́ amúnútutù, àbí ká wá wá àwọn ẹ̀fọ́ tí a máa ń já ní oko ní ayé ọjọ́un. Ó pọ̀ lóríṣiríṣi. A wá lè mu ká wá ẹran gbẹ, ká fi sí. Ẹran gbẹ ṣì dára púpọ̀ lára àbí ìgbà mìíràn àwọn èèyàn a máa lò ẹja odò. Bá ti fi gbogbo eyun sí tán, áàá èmi ni ti èn tó tọ́. Bí ó bá jẹ rú oúnjẹ bẹ́ẹ̀ tán láàárọ̀ kùtùkùtù tó fi omi inú àmọ̀ tó fi sí i báyìí. Áàá ṣé ni kó dọ́ra wo inú ilé kó sùn, kò ṣiṣẹ́ lọ́jọ́ náà. Torí bẹ́ẹ̀ náà ni àṣemu tí aṣẹ wa lò ti jẹ ìrẹsì jẹ ata láàárọ̀ kùtùkùtù. Tó bá ti dọ̀san, mo lá máa ń jẹ gbogbo eyun tí mo ṣàlàyé sí iwájú. Ṣùgbọ́n ooo àwọn ènìyàn wa náà tí wọ́n tún ti ń ṣe bí àwọn elédè òyìnbó. Áàá àwọn náà tí wá mọ bí wọ́n ti ń jẹ búrẹ́dì àti tíì láàárọ̀ kùtùkùtù. Áàá wọ́n ṣẹ́ pe eyùn náà dá púpọ̀. Kò ní jẹ́ ká ra wúwo, yo jẹ́ ká ra fúyẹ́. Ṣùgbọ́n à ní tèmi o, búrẹ́dì àti tíì kò lè gbé mi láti bí síbí torí bẹ́ẹ̀ ni mo ṣe fẹ́ràn kí ń rọra mú ra ìrẹsì ata díndín, kí n wẹ ẹran si àbí ẹja kí n fo omi ti isẹ́ yin. Àbí kẹ ẹdẹrẹ́ tí n bá dẹ́rìí àwọn èso náà, àwọn èso tí wọ́n ti tẹ̀ sí omi, tí wọ́n pè ní juice, mo máa tún fi mu, máa tún fi tẹ̀ sí, mà tún fi tẹ̀ sí sálẹ̀. Ó jẹ́ ǹkan te mi máa ń jẹ láàárọ̀ ń temi o. Oúnjẹ àárọ̀ sì dára púpọ̀ lára. Ó máa ń jẹ́ kí ara gbá yágíyágí, ó máa ń jẹ́ kí ọkàn ènìyàn balẹ̀, ó máa ń jẹ́ kí èèyàn lè fi ojú sí isẹ́ rẹ̀ nígbà tó bá dé ibi iṣẹ́.

Dí dáàbòbo ayé ẹni ní orí Íńtánẹ́ẹ̀tì tí a pè ní ẹ̀rọ ayélujára ní ọ̀dọ̀ mi ni bá ṣe ń pè ní ìlú wa yìí, ó ṣe pàtàkì pọ̀. À! Ó ṣe pàtàkì pọ̀ torí àwọn tó ń jìni lówó, àwọn tó ń jìni lọ, àwọn tó mu to lè ṣe ìjàǹbá fún, fún ènìyàn ọ̀pọ̀ ní orí ẹ̀rọ ayélujára. Torí bẹ́ẹ̀, bí èmi ṣe máa ń dáàbò bo ǹkan mi, à! Ó mú ọ́ kọ́ o. Nígbà mìíràn tí bá ya, tí bá ya àwòrán, ìní fi ojú mi sí. N dera fi àwọn ǹkan kan tí wọ́n lè fi bo ojú, máa n dera fi sí ní orí Íńtánẹ́ẹ̀tì. À! Elòmíràn a ní, "àà, ẹ fẹ́ já rójú yín ni? Ṣé ká má bá gbé yín lọ? Ṣé kí ìjàǹbá má bá ṣẹlẹ̀ sí yín?" À! Ẹni tó bá gbọ́n, òun ló lè mọ gbogbo ǹkan tí mò ń sọ yii. Nígbà mìí sì léle yìí, àwọn ǹkan mi tí kò ye a fi sí orí ẹ̀rọ ayélujára tí a ń pè ní Íńtánẹ́ẹ̀tì, é! Mí ma ní fi sí torí kí ni ó lè fa kíi ìjàǹbá kó dé bá èmi àti ẹbí mi. Ìgbà mìíràn dè lẹ lẹyii tí bá tún fẹ́ fi àwòrán àwọn ọmọ mi sí, à! Mo má ń fẹ́ sọ́ra pọ̀ torí bó bá sọ́ra, ò mọ ẹni tí ń ṣọ́. Ẹni tó ń ṣọ́ ni ógbọ́n ju ni lọ. Bí àwọn oyè, bí àwọn òwe Yorùbá wa ṣe máa ń sọ nù yun. Ìgbà mi tí báa wà fẹ́ fi àwòrán àwọn ọmọ mi sí, n kọ ènìyàn wọn sí, sí eléyìí tí àwọn èyàn ó rí, sí àwòrán tàwọn èyàn ó rí. Wọn ní, "à! Kí ló dé ẹ kọjú ọmọ síta? Ẹ jẹ à róju ọmọ?" À! Ẹni tó bá gbọ́n, òun ló máa mọ ǹkan tó yẹ fún òun. Àti wípé, tó bá wá mú, tó bá wá gbé olúwẹ̀ lọ, àbí tó bá wá ṣe ìjàǹbá fún olúwẹ̀, tó olúwẹ̀ ló máa dàá, tó olúwẹ̀ ló máa dà. Torí bẹ́ẹ̀, ní lílo ayẹ ẹ̀rọ ayélujára, mo má ń fẹ́ kíyèsi ìǹkan tí màá fi síbẹ̀ púpọ̀ lọ́pọ̀ ìgbà torí pé a ò mọ ẹni tí ń ṣọ́ ni.

A, ní kíkò irira sí oúnjẹ kan, a, ó pọ̀ ní ìlú tèmi tí mò ń gbé. Torí ìlú mi jẹ́ ìlú tó fẹ́ gan yéye dáradára. Àwọn ènìyàn tí ó sì ń gbé bẹ́ ọ jẹ́ àwọn ènìyàn òniruuru èdè, òniruuru èdè. Ìgbà mí wón ó gbé oúnjẹ mi wá tí o jẹ pé àwa tí a jẹ́ ọmọ ìlú gan àì jẹ rárá rárá. Àwọn oúnjẹ kan sì wà tó jẹ́ pé kò sí ẹni tí ì jẹ. Irú bí ìrẹsì, irú bí ìrẹsì eléyi ta ṣe tí ò mọ́ pọ́n ródòrodò. Eléyi taa ṣe tí ò mú tí ò tú, tí ò ní pọ́n ródòrodò. Irú bí ẹ̀bà, irú bí àmàlà, irú bí sèmó. Gbogbo ẹ naà la máa ń jẹ ní ìlú mi. Ṣùgbọ́n àwọn oúnjẹ tí mo ní ìkórira sí gan gan, àwọn náà wà, wọ́n ń bẹ, wọ́n sì pọ̀. Torí bẹ́ẹ̀, àwọn oúnjẹ kan wà tó jẹ́ pé mi ò lè jẹ tí n bá lọ sí ojú àgbo. Àrà àwọn oúnjẹ tí mo kórìíra sí òun ni àwọn oúnjẹ tó wá láti ìlú àbí èdè mìíràn. Kì í ṣe torí pé kò dára o. Àwọn ènìyàn ń jẹ, wọ́n sì máa ń sọ wípé ó dùn pọ̀ lẹ́nu. Ṣùgbọ́n torí pé àwa ì jẹ ní ìlú ọ̀dọ̀ tíwa ń bí. A, a sì fẹ́ rò pé a, tí ó bá lọ jẹ́ bá tí ó bá lọ yíwọ́, a tí máa lọ sí hospital. Torí ọwọ́ hospital ò wọ́n gan ní ọ̀dọ̀ wa níyìí. Torí bẹ́ẹ̀, àwọn oúnjẹ tí mi ń jẹ ó pọ̀. A ní kí n máa ṣàkawé rẹ̀ ó pò gan. Wọn pe àwọn oúnjẹ kan wọ́n pèé kan ní tuwo, wọn ò lọ ráìsì, wọ́n ò lọ, wọ́n ò lọ, wọ́n ò lọ ẹ̀wà, wọ́n ò lọ gbogbo rẹ̀ papọ̀. Ìgbà mí ì náà wọ́n tún pèé kan ní ẹ̀wà àgànyìn. A! Ẹ̀wà náà wọ́n ó sè yóò fọ́ tí gbogbo rè o sì ṣe pẹtẹpẹtẹ. A! Ó máa ń kó ni, ó máa ń rí mi lára gan pọ̀. Ṣùgbọ́n èmi ò lè jẹ, àwọn ènìyàn sì ń jẹ, wọ́n fẹ́ràn rẹ̀ pọ̀. Àwọn oúnjẹ kan tún wà tó jẹ́ pé àwọn mí ì jẹ ní ọ̀dọ̀ wa ń bí. Irú wọn náà jẹ́ ẹran ẹlẹ́dẹ. A! Tani ò mọ̀ jẹ́ nkan báun. Àwọn, àwọn ẹran tó jẹ́ pé wọn ò rí ìtọ́jú dáradára. To je pé gọ́tà náà mọ̀ ṣàkíri. Rárárá, ì ń jẹ irú oúnjẹ báyẹn. Ṣùgbọ́n àwọn oúnjẹ tí mo really kórìíra tó sì pọ̀, ó jẹ́ àwọn oúnjẹ tó wá láti ẹ̀yà àbí èdè mìíràn. A sọ̀rọ̀ nípa oúnjẹ bí i oúnjẹ láti wá láti ẹ̀yà Hausa, ẹ̀yà Igbo. Ọ̀pọ̀lọpọ̀ nínú rẹ̀ dùn. Àwọn ènìyàn máa ń sọ pé a, ó dára gan. Ṣùgbọ́n ọ! Ẹni tí ò bá mọ bí i wọn tí ń jẹ́ yóò rora yàgò fún ni o. Nǹkàn tó jẹ́ kí ì ń mo fẹ́ràn rẹ̀ níyẹn. Oúnjẹ kan tun wà náà ní ọ̀dọ̀ wa ń bí tọ́ jẹ pé a, èmi náà ò fẹ́ràn rẹ̀ torí gbogbo bi wọ́n se mo ń ṣe ó lè lọ kóbá ni lọ́jọ́ iwájú. Èmi ni wọ́n fi káún, wọ́n fi káún, wọ́n fi sí ewédú. Àwọn oúnjẹ bẹ́ẹ̀ èmi ò lè bá wọn jẹ. Torí mo jẹ́ ènìyàn tí ń máa ń kórìíra. Bí ọbẹ̀ bá yọ̀ jù tó ṣe pọ̀rọ̀pọ̀rọ̀pọ̀rí yóò mọ́ rí ń lára ni. Torí bẹ́ẹ̀, ì ń jẹ irú oúnjẹ bá wọn. Àwọn oúnjẹ tí mò ń kórira, àwọn náà ni mo ti dárúkọ fúnyin ye.

Wíwọ ìbọ̀wọ̀ ni ibi iṣẹ́ mi ó ṣe pàtàkì. Mo máa ń wọ ìbọ̀wọ̀ dáradára. Ni ìbọ̀wọ̀ tí mo máa ń wọ̀ ní ojúmọ́, tí n bá ní nkà yóò ju ọgbọ̀n lọ torí oríṣiríṣi aláìsàn ni mo máa ń bá pàdé. Tí n bá sì wọ ìbọ̀wọ̀, eyihùn yóò jẹ́ kí n má gba àìsàn lọ́wọ́ aláìsàn. Eyihùn náà yóò tún jẹ́ kí aláìsàn náà má gba àìsàn ni ara tèmi kóluwa máa sọ wá di aláìsàn ni. Ìgbà mìíràn sì lẹ́lẹ́yi aláìsàn mìíràn tí wọ́n bá gbe de yóò ti ṣè ṣe, yóò ti fara pa, ẹ̀jẹ̀ ó ti bò ó láti òké dé ilẹ̀. Ọ̀! A ní láti wọ, mo ní láti wọ ìbọ̀wọ̀, n bá ti fi ìbọ̀wọ̀ tí mo fi ṣọ́ wọ. Imii gan ti ẹ wà to jẹ́ pẹ́ ó dé kókó, kókó ọwọ́ ni ó ké nibí. Oríṣiríṣi ìbọ̀wọ̀ lówà. Imi ò dé kókó ọwọ́ lóké báyìí níbí to jẹ́ pé ibẹ̀ ni màá ti, tí n bá ti ẹ̀ fi ara kó, kó ẹ̀jẹ̀ kò ní dé ọwọ́ mi. A mo maà nwọ ìbọ̀wọ̀ gan-an ni ó sì dára pọ̀ torí kò ní jẹ́ nkó àìsàn lọ́wọ́ aláìsàn. Aláìsàn mìíràn sì lẹ́lẹ́ yí à kò mọ̀ pé ọ̀un láìsàn. Ìgbà tí ó bá tó dé hospital, wọn látọ̀ ni o tò mọ̀ pé àh, òun ti ní àìsàn jẹfunjẹ̀dọ̀, òun ti ní HIV/AIDS tí gbogbo ayé mọ̀. À! Torí bẹ́ẹ̀ ìbọ̀wọ̀ ṣe pàtàkì ó sì ṣe kókó. Àń, àń tí a tún, nǹkan tí a tún máa ń fi ìbọ̀wọ̀ ṣe náà òun ni wípé tí a bá lọ, tí a bá lọ sí, tí a bá lọ sí ẹ́h klíníkì tí mo bá fẹ́ wo ìfúnpa àwọn ènìyàn, mo tún gbọdọ̀ lò ìbọ̀wọ̀ torí ẹlòmíràn aṣọ tó wọ̀ sí apá, gbogbo rẹ̀ ló dọ̀ọ́ tí. À! Mi sì fẹ́ jẹ́ kí n kó, nǹkan aarun tó kéré jù mi fẹ́ kó. Torí bẹ́ẹ̀ ìbọ̀wọ̀ ó ṣe pàtàkì nínú iṣẹ́ mi. Wíwọ ìbọ̀wọ̀ sì lẹ́lẹ́yí à ó jẹ́ kí, kí n lè ráyè ṣe iṣẹ́ náà, kí n lè fọwọ́ kan. Òniruuru ènìyàn àtẹni tí, tí àìsàn rẹ̀ pọ̀, àtẹni tí kò láìsàn púpọ̀ ó jẹ́ kí n lè mú kí n lè fọwọ́ kan oríṣiríṣi ènìyàn. À, lẹ́, wíwọ ìbọ̀wọ̀ sì, sì lẹ́lẹ́ yí ó dára pọ̀ torí wípé àwọn ẹ́, àwọn aláìsàn tí mò ń tọ́jú ọ̀kàn tí wọ́n ó gan o bale pe, ẹ wo, ẹni tí ó ń tọ́jú mi yìí ó mọ nǹkan tó ń ṣe, ó mọ nǹkan tó yóò mú, ó mọ ilé tí ó yẹ kó mú. Òun yóò jẹ́ kí wọ́n fi, kí wọ́n fi ìgbẹ́kẹ̀lé wọn sínú mi gẹ́gẹ́ bí ẹni tí ó ń to.

Ní ṣíṣe oúnjẹ dáradára. Ah! Mo mọ̀ dára pọ̀ o. Tí a bá ní a ṣe oúnjẹ dáradára, èyí tí mo mọ̀ tí mo lè ṣe dáradára, òun ni ọbẹ̀ ẹ̀gúsí àti kìnn gun iyán. Ah! Tí mo bá gun iyán fún ọ, aah! Ò ò mọ fẹ́ràn rẹ̀, yóò fẹ́lẹ́, yóò fẹ́lẹ́ dé bí pé, ah! Ó mọ jẹ́ bẹ́ẹ̀ bí ẹni jẹ́, bí ẹni jómi ni. Yóò fẹ́lẹ́ dé bí pé yóò mọ lọ tìrín, tìrín, tìrín lọ́fun ni. Bo wá ni a ṣe ń ṣe eléyìí tí mo sọ yìí. Ka gun iyán, tí ó bá ti mu iṣu rẹ̀, wàá, ó bẹ gbogbo ara rẹ̀. Ó bẹ fẹ́lẹ́, fẹ́lẹ́, fẹ́lẹ́, fẹ́lẹ́, fẹ́lẹ́. Tí ó bá wá ti bẹ gbogbo ara rẹ̀ fẹ́lẹ́, fẹ́lẹ́ tán, ó gé, ó gé sí mọ́ḿbé, mọ́ḿbé, mọ́ḿbé, mọ́ḿbé. Ó dà sínú, sínú ìkòkò rẹ̀. Bo bá ti dà sínú ìkòkò rẹ̀, tí ó gbe léná, ah! Ká tó wọ, ká tó wọ wákàtí kan, ó ti mu ó ti jinná. Bo bá ti jinná wákàtí kan, oh! Lo bá mu, lo bá sọ. Lo dora mú nǹkan tí a fi ń gun iyán, òódo náà pé, àtomo ódo. Tí ó bá ti mu bá tí ó wá sí wàràràràràrà, tó mu tó bẹ̀rẹ̀ sí gun lójúméjèèjì, ah! Aagun ò mọ ṣẹ́, yóò mọ bọ́, yóò mọ ṣẹ́, yóò mọ bọ́ láràá rẹ báyìí. Kíá, kíá, kíá, kíá, ó ti wó, ó ti wó, ó ti wó, ó ti wó, ó ti wó. Tí ó bá ti wá wó iṣu náà tó ó wọ tán, tó mu tó ò danpọ̀, tó ò danpọ̀, tó ò danpọ̀, tó ò danpọ̀, tó ò danpọ̀. Gbẹ̀ lo mu omi gbígbóná, lo mú u lo dà díẹ̀ síi. Ó tún fi turo, ó fi tu gun, ó fi turo, ó fi tu lọ́, ó tún f-- ó fi tu lọ́pọ̀. Tí ó bá ti ṣe díẹ̀, ó tún wò. Se ó ti fẹ́lẹ́, bi ó bá ì fẹ́lẹ́ tó, ó lè ṣe bá hun. Ko ṣe bí ẹ̀ẹ̀mẹ́ta, domi gbígbóná sílẹ̀ ẹ̀ẹ́mẹ́ta. Ko, ko lọ́, ko, ko lọ́, ko mu kó ró, ko gun, ko tu ṣe dáradára. Tí ó bá ti ṣe yùn tán, ah! Emí ti ẹ́ ńitootọ́. Ìwọ kọ́ kó bá mú yún náà, ko bá mu kó bá mú dàá sẹ́gbẹ̀ bí kan. Bo o bá wa bá ti ṣe iyùn tán, wàá mú ọbẹ̀ ẹ̀gúsí. Ah! Ayé mi o. Tí ó bá ti mú ẹ̀gúsí, ẹ̀gúsí náà yóò ti, yóò ti, yóò ti lọ́ tí ó ti mu, tí ó ti, tí ó ti fẹ́lẹ́, tí ó ti ṣe dáradára. Ó ó dora dá lé ná, ó ó dora dá lé ná. Ó mú gbogbo èròjà tó fẹ́ fi mu tó fẹ́ fi dáná, ó fi sí. Èmi ni iyọ̀ ni o. Gbogbo ohun tó fẹ́ fi síi, ó fi èròjà sí. Bí ó bá ti fi èròjà sí, jọ bá ń dé, bá ń dé díẹ̀, máa ń dé fún bí oy-- fún bí ogún ìsẹ́jú. Bo bá ti dé, ko mu kó padà sí báyìí. Ah! Ìwọ Olọrun. Yóò ti mu, yóò ti mu, yóò ti di ṣíkì ṣíkì ṣíkì ṣíkì ṣíkì ṣíkì ṣíkì ṣíkì. Máa ti dé pọ̀ sí i o. Ìwọ wá mú ẹ̀fọ́, a lè mú ẹ̀fọ́ gbúre, ẹ mú ń fi sọ lọ́hùn gbìn, ẹ lè mú ẹ̀fọ́ tí, tí ìṣọkọ. Ah! Oríṣìíríṣìí ẹ̀fọ́, ẹ lè mú ẹ̀fọ́ gírín, o lè, ẹ lè fi si. Bo bá bá ti rẹ̀ ẹ́ dáadáa, ah! Ìgbẹ́ ni mo fi si, ni mo rò ó pọ̀. E máa fi yún lẹ́ fún bí, fún bí wákàtí, fún bí ìsẹ́jú márùn-ún. Bá ti fi lẹ́si fún bí ìgbà ìsẹ́jú márùn-ún báyìí, yóò ti rọ̀ mọ́, yóò ti ṣe mọ́. Ìgbẹ́ lo mú ẹja, ẹja, ah! Ah! Ẹja kíkà tó ti mu tó ti, tó ti ṣe lọ́jọ́ sí ẹ̀gbẹ́, àbí kó mú ẹran ẹlẹ́dẹ̀. Ìgbẹ́ lọ dára, mo dára dà si. Oh! Olúwa! Yóò ti mọ́, yóò ti mọ́, yóò ti mọ́ dẹ́ringán pa gbogbo àwọn ará àdúgbò pé, ah! Ah! Mo tún ti ń ṣe ibẹ̀. Ah! Mo mọ̀ ò mọ̀ on ọbẹ̀ e ṣe gan tí ì ṣe ike o. Tí mo bá wá ti mu, tí mo bá ti ṣe gbogbo oyún, tí mo ṣe tán, ìgbẹ́ ni màá ní dára dè ẹ́ fún bí ìsẹ́jú márùn-ún. Ah! Gbogbo á dùn rọ̀. Yóò sì mọ játa, yóò mọ jáde, yóò mọ jáde, yóò mọ jáde, yóò mọ jáde ni. Ah! Tí ó bá ti jáde dáadáa, tí ó ṣe bí ìsẹ́jú márùn-ún, wàá bá mú agolo kan ipò, ko bá a yọlé lórí. Ah! Olúwa o. Tí ó bá ti ṣe iyùn tán, ìwọ wá mú iyán tó, tó ti mu tó ti, tó ti kọ́ sẹ́gbẹ̀ bí kan. Ó ó dára mu sí i ẹ̀gúsí, ọbẹ̀ ẹ̀gúsí náà. Ó wa dora bá n wa ẹmu. Ah! Ẹmu mọ̀ọ́ dáa o. Ó fẹ́ mu, ó fi tì ẹ́n sílẹ̀. Bo bá fẹ́ mu tì í sílẹ̀ tó ń gbé ẹ̀gúsí, bó bá ti ń fi ọ-- bó bá ti ń fi iyán bá ẹ̀gúsí tó ń fẹ́ ẹmu tì í, ah! Iyùn ló dára ju, o je oúnjẹ ti.

Bẹ́ẹ̀ni, àìda ṣayé. Mo fẹ́ràn láti pín oúnjẹ mi láàárín àwọn ènìyàn. Ni nǹkan tó dára jù nuyun. Tí a bá wá ń dá jẹ, tí a ń dá ṣe, tí a ń dá jẹ, tí a ń dá ṣe, èyun é ṣe ayé. Ayé ni pé ká mú ká bá ara wa ṣe, a bá ara wa jẹun, a bá ara wa wọṣọ, a bá ara wa lòdé a bá ara wa jẹun, ka bá ara wa ṣe nǹkan. Èyí ta n pè ní ayé ná. Ṣùgbọ́n bí mo ti wá ṣe pé ó yàn tó láti fún àwọn ènìyàn lóúnjẹ. Ni ìlú tèmi níbí àti fáwọn ènìyàn lóúnjẹ, okòó rọrùn kò sì tú rọrùn. Ìgbà nígbà tí yóò rọrùn, òun ni kó máa ń sìnawo. Tó ń ṣe ayẹyẹ, gbogbo ayé wa yẹ ọ́ sí, gbogbo wòn ó wá. Wọn o ti, wọn o ti mọ ireti ohun tí wọn o jẹ, wọn o jẹ ohun tó fún wọn mu, wọ́n sì fi ayọ̀ àti ìdùnnú gbà. Ṣùgbọ́n tí kò bá ṣe pé ò ń ṣe ayẹyẹ, ní ìgbà mìíràn tó bá fáwọn ènìyàn lóúnjẹ, wọ́n ó rò bóyá àà àbo ń ṣe ṣàrà ni, àbo fẹ́ lo orí wọn ni, àbí o fẹ́ lo ogo wọn ni. Oríṣìíríṣìí ni ń bẹ ni, ní bẹ ni ọ̀dọ̀ wa bí. Ṣùgbọ́n nígbà tí ó bá fẹ́ fún àwọn ènìyàn ní oúnjẹ bí tèmi báì bá fẹ́ fún àwọn ènìyàn lóúnjẹ, nígbà tí a ti ṣe ayẹyẹ ọdún yìí, bá fẹ́ fún àwọn ènìyàn lóúnjẹ, ní fífún àwọn ènìyàn lóúnjẹ, àwọn tó sún mọ́ mi, wọ́n ni mo pè tí mo fún ní oúnjẹ. Wọ́n sì fi fẹ́ jẹ ẹ́, wọ́n sì mọ̀ pé kì í ṣe pé ẹnìkan ń lògo wọn àbí ẹnìkan ń lo ìràwọ̀ wọn, àbí ẹnìkan fẹ́ fi oúnjẹ jẹ́ kí wọ́n dùú búlù àìsàn àbí ó fẹ́ jẹ́ kí wọ́n jẹun kí wọ́n kú. Ní fífún ni lóúnjẹ, èmi ti ẹ̀ fẹ́ràn rẹ̀ gan gidigidi. Mo fẹ́ràn rẹ̀ gan gidigidi láti fún ni lóúnjẹ. Ṣùgbọ́n ìṣe àti àṣà wa ní ìgbà mìíràn, òun mó máa ń ka n lọ́wọ́ ko láti ṣe bẹ́ẹ̀. Ṣùgbọ́n ní gbogbo rẹ̀ náà, ní fífúnni ní nǹkan ó dára gan. Àwọn ènìyàn sì máa ń ṣe èmi pàápàá julọ. Mo máa ń ṣe dára, dára, dára. Níkẹ́ máa fún àwọn ènìyàn ní oúnjẹ. Ó sì dára torí pé bó bá ṣe ń fún àwọn ènìyàn, ìbùkún náà mọ̀ ọ̀pọ̀ sí. Ẹni tó bá fúnni náà ni ò rí gbọ́. Wọ́n ni òkè ni ọwọ́ afúnni gbé. Àwọn òwe ìlú wa ni wọ́n pa díẹ̀díẹ̀díẹ̀ ẹ́. Torí bẹ́ẹ̀, ní fífúnni ní nǹkan, à! Mo fẹ́ràn rẹ̀ pọ̀ ó, mo sì máa ń ṣe dáradára, tọkàntọkàn.

Ẹni tí ò bá ní ètò ààbò kọ̀ǹpútà ní ìlú mi yìí àti ní ayé táa dé yí, á ẹni náà ó ṣe tán láti ta gbogbo ara rẹ̀ kó ta lọ́pọ̀ fún àwọn tó bá, àwọn tó ń fi, tó ń parọ́ gbowó lọ́wọ́ ẹni, ó ṣe tán láti tàá fún wọn. Ní ìlú mi yìí nbí bọ bá ti mọ̀, bọ bá ti bẹ̀rẹ̀ ayélujára lò báyìí ni wọ́n o ti máa sọ fún ọ pé tètè ya fi ààbò sí ẹ̀rọ ayélujára rẹ o. Ní gbogbo nǹkan tó bá ti ń ṣiṣẹ́ lórí kọ̀ǹpútà rẹ, gbogbo rẹ̀, o gbọdọ̀ fi ètò ààbò sí, torí bí o ò bá ṣe bẹ́ẹ̀, á, yóò jọ́ọ́ lójú. Ní tèmi o, ètò ààbò tí mo fi sí kọ̀ǹpútà mi, o bi n báni n mọ́ kà ní mẹ́ní méjì mẹ́ta ó tó mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ si ni. Mo fi sí àwọn eléyi tí mo fi ń bá ẹbí mi sọ̀rọ̀. Mo fi sí àwọn ilé tí mo fi ń bá wọn sọ̀rọ̀ ní ibi iṣẹ́. Mo fi sí àwọn ilé tí mo fi ń bá àwọn ará àdúgbò sọ̀rọ̀. Mo fi bẹ́ẹ̀ ilé tí ó wà ní ẹ̀lọ ayé, ẹ̀rọ ayélujára tí mo ti ń fi gbogbo, gbogbo ẹ̀, mo ṣe ọjọ́ ìbí, mo ṣe ìnáwó kan tí mo máa ń fi àwọn àwòrán rẹ̀ tí mo máa ń fi sí, torí bẹ́ẹ̀ kò sí ẹni tó le wọ inú kọ̀ǹpútà mi kó wá ní àá, òun mọ̀ ọ́n, òun wá mú gbogbo nǹkan tí mo fi síbẹ̀, òun ń sọ di onírọ́, òun fi máa sèké, òun fi máa parọ́ gbowó lọ́wọ́ ẹni. Àh, kò jọ́ o. Mo fi ètò sí gbogbo kọ̀ǹpútà mi láti ìbẹ̀rẹ̀ títí di òpin. Ó sì jẹ́ kó rọ̀ mí lọ́rùn láti ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan lási ti lo kọ̀ǹpútà mi dáradára níbikíbi àti láti ṣe ohun gbogbo. Ni tí fifi ètò ààbò sí kọ̀ǹpútà, ó jẹ́ nǹkan tó ṣe gbòógì ní ìlú ibi tí mò ń gbé yìí. Á, ó sì rọ̀ mí lọ́rùn láti ṣe gidi pọ́, torí mo ní, mo ní ìmọ̀ kọ̀ǹpútà dáradára. Ìgbà tí mo sì ní ìmọ̀ kọ̀ǹpútà dáradára, àkókò ti won kọ́ mi ninú rẹ̀, òun ni láti dáàbò bo gbogbo nǹkan tí ènìyàn bá ní lórí kọ̀ǹpútà, torí bẹ́ẹ̀ ni mo ṣe mọ̀ dáradára bá ti ń ṣe. Mo sì máa ń ṣe dáadáa. Ya, ohun kmgan aláàkọ́kọ́ tí mo máa ń ṣe bí n bá ti lè gẹ́tìí, tí n bá ti lè rí nǹkan tí mo fẹ́

Ní gígùn ọkọ̀ akérò, ọ́un ló ṣe pàtàkì láti gùn ní ìlú ibi tí mò ń gbé. Torí nǹkan tó ń pè ní subsidy wọ́n ti yọ́ kúrò ní orí, orí pẹtirólù tí à ń lò. Gbà tọ́n sì ti lo yọ́ kúrò nínú pẹtirólù, ó lójú ibi tí mo máa ń gbé mọ́tò mi lọ. Ibi tí ó bá ṣe tó bá, tó bá jìnnà ni mo máa ń gbé mọ́tò mi lọ. Ibi tí ó bá ti jìnà, à! Mo bo sínú ọkọ̀ akérò nìyun o. Torí ìyun kò ní jẹwó bí, bí kí n fi owó ra pẹtirólù sínú ọkọ̀ mi. Mo sì gbé, mo ti jẹ́ gbé ọkọ̀ akérò nísinsìnyí tí mo wọlé bí i wàkáàtì mẹ́ta sẹ́yìn ni mo ti gbé ọkọ̀ akérò. Mo ti wọ ọkọ̀ méjì lónìí. Ó sì dára pọ̀ torí pé owó tí màá ná kò ní pọ̀ tó iye tí mò ń ná lórí kí n ra pẹtirólù fún ara mi. Àtẹ ti gún ọkọ̀ akérò ní ìlú mi, à! Ó rọrùn jọjọ torí bí mo bá ti, mo bá ti bọ́ sí títì báyìí, mo ti rí ọkọ̀ akérò nìyun. Tó bá sì ti r'ọkọ̀ akérò fẹ́ẹ́feẹ́fẹ̀ẹ́, ó ti gbé e lọ dé ibi tí ó ń lọ. Ọkọ̀ náà pọ̀ gan-an, ó pọ̀ jaburata ní ìlú mi n bíì torí ó jẹ́ ǹkan gbóògì t'awọn ọkùnrin, àwọn bàbá bàbá, àwọn tó, tí wọ́n ò tí dàgbà pọ̀, àwọn tó sẹ̀ṣẹ̀ pari ilé ìwé, àwọn tó ń wá láti tètè gbéyàwó o jẹ́ ǹkan tí wọ́n fi ń, tán fi ń rí owó ní ìlúù mi. Torí bẹ́ẹ̀, àwọn tí wọ́n lọ sí ilé ẹ̀kọ́ gan-an, àwọn tí wọ́n ń ṣiṣẹ́ tó dára gan-an, bí wọ́n ń ṣiṣẹ́ ní ọ́fíìsì kan àbò mìíràn, àwọn gan-an náà wọ́n máa ń, wọ́n máa ń fi ọkọ̀ akérò ṣiṣẹ́ ní gbogbo ìgbà ní ìlúù mi. Torí bẹ́ẹ̀, níwu ọkọ̀ akérò ó ti e jẹ́ kó rọrùn gan-an láti débi kíbi láàárín ìlúù mi. Bo se je pé ìlú tó fẹ́ ni, ọkọ̀ akérò sì pọ̀ tó ti jẹ́ pé kò sí, ó pọ̀ débi pé gbogbo wọn ni wọ́n rí iṣẹ́ wọn ṣe. Ọkọ̀ akérò sì wọ́n torí ìgbà mìíràn, mìíràn ogún náírà ló fi gbé, ìgbà mìíràn ọgbọ̀n náírà ló fi gbé. Kì í ṣe owó kan tó ṣe dọ́ndọ̀n torí ìlú nílá ni ìlú tí mò ń gbé. Bà tí owó rẹ̀ ò ṣe dandan, kí ló dé tí wọn ò ní ra mi lára lórí kí mò ra pẹtirólù sí epo nígbà tí ṣe peṣe ni mò ń, mo ń ṣe ni mò ń tíráfù lọ sí ibi tó jìnnà.

Ní sí sìnà, à, ohun tí mo lè ṣe dáadáa, tí mo máa ń ṣe dáadáa, tí àwọn ènìyàn máa ń ṣe dáadáa, òun ní ní ìlú mi. Torí ní ìlú mi níbí, ah, bó bá ti, bó bá ti lè mọ ibi tó ti fẹ́ gbé mọ́tò, tó lọ gbé n bò mìíràn, ibo mìíràn ni wọ́n ó já ọ sí. Ó wá máa bèrè kí i, ah, ẹ jọ̀ọ́, ibi tí mò ń lọ rèé, ibi tí mò ń lọ rèé, ibi tí mò ń lọ rèé, ibi tí mò ń lọ rèé. Àwọn èeyàn o wa máa se, ah, sé mọ ibi tí ẹ ń lọ ni? Ah, ìgbà tẹ tí mọ ibi tí ẹ ń lọ. Ẹ pẹ̀ n tí ẹ fẹ́ wá bá, ẹ pẹ̀ n tó fẹ́ wa mú yín. Ẹ̀ẹ́ wá máa san, mọ́ sínáaní kiri. Ah, ó sì mọ ń dùn yàn gan. Mo sì na n sìnà, rí n sìnà tó ẹ̀marun. Nígbà tí mo kokọ́ dé ìlú mi n bí, ah, mo sìna sìna sìna sìna sìna sina. Ìgbà tó yá, ni èmi náà wá mu. N ti mú ẹ̀rọ ìléwọ́ mi, n ti pẹ́ ẹni tí mo fẹ́ wá bá pé, ọ̀ọ́, ọ̀ wá bọ́ títì. Ibo ni n ti dúró, ibo ni n ti wọkọ̀, ibo ni n ti wàhálà rẹ pọ̀ gan. Ṣùgbọ́n nígbà ní kété tí mo mo tí mo mọ gbogbo bí wọ́n ti ń rìn ọ̀nà, bí wọ́n ti ń gbé mọ́tò, bí wọ́n ti gbé, mo ti sọ, mo ti sọ pé ìlú mi, ìlú ńlá ni. Bí mo ti mọ bí wọ́n ti ń gbé mọ́tò, ibi táa ti sọ, ibi táa ti ní sọ, ibi táa ti ní sọ, ibi táa ti gbọ́dọ̀ sọ. Nítorí bá àwọn ìjọba bá mú wa, ah, gbogbo oníkálukú, bi ọmọ tó sọ̀ n ibi tí ò dáa, gbọ́gbo won náà gbogbò ń mú ná, ni wọ́n ó gbé lọ sí ibi tí wọ́n ò tí, tí wọ́n ò tí kọ́ wọn dára dára, yí ó sì mú, yí ó sì, kí ó fi àkókò, àkókò ṣòfò gan yéye. Nítorí bẹ́ẹ̀ náà, mo wá ti mọ bí wọ́n ti má ń fúú, bí wọ́n ti má ń lọ sí ibi tí wọ́n ń lọ láìṣe pé mo sì na. Ànd then ẹ̀rọ ìléwọ́ mi gan, ó tún jẹ́ nǹkan tó mo tó ti mo tó tún, tó tún kọ́ mi dára dára láti mọ̀ sí na. Wọ́n máa ń pè ní, wọ́n máa ń pè ní Google Map. Ó wà ní orí ẹ̀rọ ìléwọ́ mi. Ó ní mo ń lò ó, ó ní mo ń lò ó. Bí wọ́n ti mú báyìí tí wọ́n wá ṣe ìdánilẹ́kọ̀ọ́ rẹ̀ fún wa ní àìpẹ́ yìí ní ilé ìjọsìn wa. Bẹ́ àti bá àti ìgbà náà ni mo ti mọ bí wọ́n ti ń lò ó. Bo ya ti n bá ti ń lọ ibìkan tí n mo bai, n ti tàn án. Ọ́ yá o mọ, tọ́ mi ṣọ́nà ó. Ibi tí mò ń lọ lé lé yìí ó. Láti gate o, mo fẹ́ dé challenge o. O ya bò ni ń ṣe rìn, o yá bò ni ń ṣe gbé. O ní bò ya bo ni, n ṣe, n ṣe, n ṣe dúró. Ibo ni n ti dúró, ibo ni n ti sọdá, ibo ni n ti má dúró. Ó sì rán mi lọ́wọ́ gan yéye. Ah, mó sìná gan o. Ko Olọrun rán mi.

Mo máa ń tan Ìkíni lórí fóònù mi ní gbogbo ìgbà. Ní gbogbo pọ̀pọ̀pọ̀pọ̀ sìnsin ọdún tó lọ yìí, aà! Mo tan Ìkíni pọ̀. Torí tí ń bá tan Ìkíni, àwọn tó jẹ́ kí ọdún yìí tó ṣe ese, àwọn tó mú tó fi ìfẹ́ hàn, tó mú ti won fi ayọ̀ hàn, tó mú tó mú tó sugba mi ní gbogbo ìgbà tí ó dára àti gbogbo ìgbà tó fẹ́ tún kú díẹ̀ káàtò ní gbogbo ọdún tó kọjá, aà! Mo kí gbogbo wọ́n o. Mo tan Ìkíni sílẹ̀, mo kí wọ́n, mo pè wọ́n, mo fún wọn ní àwọn, àwọn nǹkan tí ó yẹ kí n fún wọn. Mo dúpẹ́ lọ́wọ́ wọn, mo dúpẹ́ lọ́wọ́ wọn, wọ́n pé wọ́n ṣe ribiribiribiribiribiribiribiri tí wọ́n ṣe fún mi. Ní òní náà, mo ti kan Ìkíni ní ọ̀pọ̀lọpọ̀ ní òní yìí láti kí àwọn.

Tí mo bá wà nínú ọkọ̀, mo máa ń di ọjà àbò púpọ̀ torí wípé ní ìlú mi níbí àwọn ènìyàn oríṣiríṣi ni mo máa ń bá wọkọ̀. Ẹlòmíràn kì í ti ẹ̀ mọ́ ọrùn, ẹlòmíràn oríṣiríṣi ọ̀run ni ó mọ jáde ní abiyà rẹ̀. Ẹlòmíràn sì lé lé yìí, wọ́n ò tíì kó gbogbo ẹ̀ṣọ́ kóra ni, gbogbo ẹ̀ṣọ́ oríṣiríṣi. Àwọn ògún ń gba àwọn tó bá ń sin ògún, wọ́n lè kó ẹ̀ṣọ́, ẹ̀ṣọ́ tí ó mọ́ pọ́n, ṣó bí ẹ̀jẹ̀, wọ́n lè kó kóra. Àwọn tó jẹ́ tó ń bọ òsun, àwọn náà lè kó, wọ́n lè kó ẹ̀ṣọ́, ẹ̀ṣọ́ funfun. Wọ́n lè mú tán kó sí ara. Torí bẹ́ẹ̀, bí mo bá ṣe kó ọjà àbò tí mo kó sí ara, eeyun tí wọ́n fi ọkàn mi mó, gbàdúrà pé, "Olúwa, gbogbo nǹkan tí wọ́n bá fẹ́ dá lẹ̀, má ri n dà sí lara." Torí à ní ọ̀dọ̀ wa yìí. À ó mọ ní agbára fún wa ni àwa tí a jẹ́ aláwọ̀ dúdú yìí. À inú wa dúdú pọ̀. Torí bẹ́ẹ̀, máa ń di ọjà àbò ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà. Mo sì máa ń sọ fún àwọn ènìyàn wípé, "À di ọjà àbò, bí ẹ bá rí tí ẹnìkan ń ṣe wọ́nran wọ́nran ní ìdíkọ̀ àbí tó ń ṣe wọ́nran nínú ọkọ̀, à ẹ ra i, ẹ fi gbogbo, ẹ máa fi, ẹ máa mú kí ẹ máa para mọ́ fun díẹ̀díẹ̀ ẹ díẹ̀ tí gbogbo nǹkan tó wà lára rẹ̀ kó mọ̀ọ́ lọ jasi yín lára." Oríṣiríṣi ènìyàn ní ń bẹ ní ìlú mi níbí. Torí bẹ́ẹ̀ ni aṣe ẹni òwe Yorùbá wá fi máa ń sọ pé, "Ojúu làálàá kan ò fi ń sọ̀rí, ẹni tí ò bá sì sọ́ra rẹ̀, à yóò fẹnu fẹ́ra bí i abẹ̀bẹ̀." Torí náà mó máa ń di ọjà àbò pọ̀ nínú ọkọ̀. Ó sì dára láti máa di ọjà àbò nínú ọkọ̀ torí aimọ́ dí ọjà àbò nínú ọkọ̀ tí wọ́n bá mú, tí wọ́n bá mu tán gbọn tara wọ́n lẹ̀ tán gbọ̀n lé olúwẹ rẹ̀ lórí. Olúwẹ ni ó máa lọ máa fi imú fọn, fọ́nà nínú ilé. Ni, ní ọ̀dọ̀ wa níbí, a tún mọ̀ pé ọni ìṣọ́ra èun ni, òun ni àgbà. O gbọdọ̀ mọ̀ bí wọ́n ṣe ń sọra, o gbọdọ̀ mọ̀ bí wọ́n ṣe ń para mọ́, o gbọdọ̀ mọ̀ bí wọ́n tí ń ṣe ní ọ̀pọ̀lọpọ̀

Ní fifọ eyín lójúmọ́, ká sọ òótọ́ ọ̀rọ̀ ẹ̀ekan ni mo máa ń fọ eyín lójú mọ́. Àwọn elédè òyìbò wón ní ẹ̀eméjì ni a mo fọ eyín. Ìgbà tí wọ́n ti ẹ̀ tún se ìdánilẹ́kọ̀ọ́ gan ní ibi iṣẹ́ mi, wọ́n jẹ́ ká mọ̀ pé ẹ̀eméjì dára ká máa fọ ní àárọ̀ àti ní alẹ́. Ìgbà tí wọ́n tún ṣe ìdánilẹ́kọ̀ọ́ ní ilé ìjọsìn mi, wọ́n jẹ́ kí n mọ̀ pé ẹ̀eméjì dára láti máa fọ eyín. Ki ń fọ ní àárọ̀ kí n sì fọ ní alẹ́. Oríṣiríṣi ìdánilẹ́kọ̀ọ́ mo ló ti lọ. Ṣùgbọ́n, ní àwa aláwọ̀ dúdú yìí ní ìlú wa ńbí, tí a bá ti le jì fẹ́rẹ̀ láàárọ̀, tí a mu tí a túnle ṣe, tí a gbàdúrà, tí a ṣiṣẹ́, tí a fẹ́ jẹun, torí bẹ́ẹ̀ a fọ eyín láàárọ̀. Tí ó bá ti wá di alẹ́, tí ó ń ti oníkálukú, tí ó ti dé láti ibi iṣẹ́ tí wọ́n ti já wọ́inwoin sílẹ̀, lẹ́yìn ká rora jẹun tán ká fi ẹ̀gbẹ́ lé bẹ́ẹ̀dì. Torí náà ẹ̀ kan ni mo máa ń fọ eyín. Ṣùgbọ́n nínú ọdún tuntun tá wọ̀ yìí báì, mo mọ̀ pé Ọlọ́run o rán mi lọ́wọ́. Ín mọ fẹ́ fọ lẹ̀eméjì láti tú ẹ́, eyín, eyín mi ṣe. Kó sì dára kóluwa e o fẹ́ eyín ní ọ̀kan, kó mu, kó mú, kó mú bó ṣe funfun báláu, kó mú jáde. Ó sì dára kó bí eyin olúwa e o bá tun wa funfun gan gbọ́ lọ. Bí ènìyàn bá ti ẹ̀tú fẹyín sí, ẹ́, níbi iṣẹ́ tó fẹyín sí àwọn tí a ń tọ́jú, kí eyín olúwa rẹ̀ kó mọ̀ mọ̀ rùn, kó mọ̀ mọ̀ ọ́ já fi kán. Torí bẹ́ẹ̀, màá yín máa fọ eyín ní ẹ̀eméjì ní ọdún yìí. Ọlọ́run sì ràn mí lọ́. Torí a, ó, ó, ó nira pọ̀ láti rántí lálẹ́ pé mi ò fẹ́ fọ eyín. Torí bẹ́ẹ̀, ìy í ń fi sí inú ẹrọ ìléwọ́ mi láti máa rán mi létí bí ì ń ṣe mọ̀ fọ eyín ní alẹ́. Mo sì mọ̀ pé pẹ̀lú gbogbo ẹrọ ìléwọ́ tí gbogbo rẹ̀ ti di, tó ti di, tó ti di ẹrọ ayélujára, gbogbo nǹkan ni ó lè kọ́ wa. Gbogbo nǹkan ló lè kọ́ mi. Gbogbo nǹkan tí ẹni mo máa ń rí ní inú rẹ̀ tí mo sì máa ń kẹ́kọ̀ọ́ ní inú rẹ̀. Ín mọ̀ fọ eyín lẹ́ẹ̀méjì láti ìgbà tí ọdún yìí.

Ríra nǹkan lórí íńtánẹ́ẹ̀tì mi, ó jẹ́ nǹkan tí mo máa ń ṣe ní tó ẹẹ̀ẹ̀méjì nínú oṣù kan. Torí wípé, ní ìlú mi tí mò ń gbé, bó ṣe wá jẹ́ ìlú tó tóbi tó, nǹkan tí kì í ṣe nǹkan tó dára, ó pọ̀ bẹ́ẹ̀ gan. Tó jẹ́ pé tí mo bá lọ sí ọjà tí mo lọ rà ní ọjà, màá tìẹ rí, ngba mo bá ti dé lé, "Aa kí ni yìí ó dára tó nǹkan tí mo fẹ́ lọ rà?" Wọn ó sì gba owó tó ṣe ye bíye ní ọwọ́ mi. Torí bẹ́ẹ̀, mo máa ń ra nǹkan ní íńtánẹ́ẹ̀tì dáradára. Àìmọye àwọn èèyàn ni mo máa ń ra nǹkan lórí íńtánẹ́ẹ̀tì lọ́wọ́ wọn. Àwọn, àwọn kan wọ́n pè wọ́n ní Tẹ́mù, mo máa ra nǹkan lọ́wọ́ wọn. Àwọn kan wọ́n pè wọ́n ní Jíjì, mo máa ra nǹkan lọ́wọ́ wọn. Àwọn kan pera wọn ní Jùmià, mo máa ń ra nǹkan ní owó wọn. Mo máa ra nǹkan ní íńtánẹ́ẹ̀tì ní, ní ọ̀pọ̀lọpọ̀ tó sì jẹ́ wípé ó jẹ́ nǹkan dáradára. Tí mo bá sì ti rà ní orí íńtánẹ́ẹ̀tì baun, wọ́n ti sọ fún mi ọjọ́ tí wọ́n ó gbe dé, ìmíràn gan, wọ́n o sọ pé kí n mọ sánwó, irú eléyìí tí mo rà kẹ́yìn nígbà tí pọpọṣìnṣìn ọdún délẹ yìí. Wọ́n ní n mọ́ sanwó tí wọn ò fì bá ń gbé wá sí ìlú mi níbí. Iń sanwó kankan ní orí rẹ̀. Ǹkan tí mo ti ẹ tùn rá gan, ó tún dínwó torí pọpọsìnsìn ọdún. Wọ́n ní ó ní ìdínwó pọ̀ ní orí ǹkan tí, tí mo rà púpọ̀púpọ̀. Torí náà, ní orí íńtánẹ́ẹ̀tì mo fẹ́ kí ń máa ra aṣọ ní orí rẹ̀, mo sì máa ń ra aṣọ, màá ra bàtà, màá ra nǹkan ìdáná, nǹkan ìló nì ílé ìdáná, màá ra kírìmù, màá ra ọṣẹ ìwẹ̀, mo màá ra oríṣìíríṣìí nǹkan fún ra mi, ọkọ mi, fún ọmọ mi. Oríṣìíríṣìí nǹkan ni mo máa ń rà ní orí íńtánẹ́ẹ̀tì. Íńtánẹ́ẹ̀tì sì dára pọ̀. Nínú tí, tí màá ti fẹ́ ra àwọn nǹkan ẹ̀rọ alẹ́ ayélujára, èmi ni mo fẹ́ ra fóònù, mo fẹ́ ra ẹ̀rọ ìbánisọ̀rọ̀, mo fẹ́ ra ìmíràn, mo máa fẹ́ràn kí ń rà lórí íńtánẹ́ẹ̀tì. Torí wọ́n ò bá ń gbé wá láti ìlú tó tún dára ju ìlú tí ọ̀dọ̀ mi yìí lọ. Tó sì jẹ́ wípé ohun nǹkan tí wọ́n bá gbé wá, nǹkan tó ní gárantí oun náà máa ń gbé wá. Tó sì jẹ́ pé màá lọ pẹ́ pẹ́ pẹ́ pẹ́ pẹ́ nǹkan tí mo lè fi ọkàn tán, pé "àí, nǹkan tó ń gbé wá, nǹkan gidi ni." Mo máa rà á lórí íńtánẹ́ẹ̀tì. A sì ti rà ọjà lórí íńtánẹ́ẹ̀tì kò lo yàn lẹ́jẹ́ pọ̀. Tí ẹ bá ti ẹ tí ní, ọ bá ti lè ní, ẹ̀ tí o bá ti lè ní, tí o ní àsopọ̀ pẹ̀lú wọn ní àwọn tí ń ta nǹkan ní orí íńtánẹ́ẹ̀tì, bó ti mu tó fi ọjà rẹ síbi tí wọn ti ń, tí wọn ti mọ̀ bá ọ, tí wọn ti mọ̀ bá ọ gbé wá tó mu tó sì sanwó, ó ti tán. Kó mọ̀rí tí ọjà rẹ nínú ilé rẹ ni. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà wọ́n máa ń gbé wá bá mi n lé tí wọn kanlẹ̀kùn ilé mi kókó kó nǹkan tí ẹ̀ rán wa. Mo ti, a ti gbe dé o, tí wọn ò tí ì dúpẹ́. Ìgbà mì wọ́n lè ní àwọn fẹ́ ya picture, àwọn lè àwọn ò fẹ́ ra ya fọ́tò. Ìgbà mì wọn lè ní "à kí n sọ nǹkan, nǹkan ẹyọkan àbí méjì lórí nǹkan tí wọn gbé wá?" A ti ra nǹkan lórí íńtánẹ́ẹ̀tì ó dára pọ̀ ní ìlú mi.